Eré orí ìtàgé ó jé eré tí, tí wón se tí ò se pé wón torí orin sé. Eré orí ìtàgé jẹ́ eré tán, tán ṣe ní àwọn ibi, ibi location tí wọ́n kọ, tí wọ́n ti kọ àpèrí rẹ̀. Eré orin jẹ́ àwọn eré tí wọ́n ṣe láti jẹ́ kí orin tí wọ́n kọ kí ìtumọ̀ rẹ̀ kí ó yé èèyàn.

Ah! Ayé tí a wà nísinsìnyí, ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ni wọ́n ma ń fi fóònù ṣeré. Nítorí pé ìgbà tí yí padà kò dàbí ìgbà tí àwa wà ní ọmọdé. Ayé ìgbà yẹn àwa ò ní, a à rí fóònù lò torí fóònù ò wọ́pọ̀ ní ìgbà yẹn. Àwọn fóònù tí ń máa ń no kún ni wọn máa ń wà nílé nígbà yẹn. Àmọ́ nísinsìnyí fóònù ti, ó ti wọ́pọ̀ dáadáa.

Àwọn ibi tí ó yí padà ní agbègbè mi pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni ó yí padà torí bí ọdún mẹ́wàá sí ogún sẹ́yìn, àwọn ilé tí, tí ó wà ní agbègbè mi ò wọ́pọ̀. Àwọn ilẹ̀ tí wọ́n fi ń gbin oko ló pọ̀ lọ́pọ̀ yanturu. Àmọ́ nísìnyí, gbogbo àwọn ilẹ̀ yẹn ni àwọn èèyàn ti rà tí wọ́n ti kọ́ ilé mèremère sí.

À, èmi máa ń wọ ago ọwọ́ dáadáa, èmi kì í fi ago ọwọ́ ṣeré. Èmi fẹ́ràn ago ọwọ́ tó ní rọ́bà nítorí pé èmi ò like àwọn, èmi ò fẹ́ràn àwọn ago ọwọ́ tó ní irin. Kò jẹ́ kí n gbágùn ọwọ́ mi. Àwọn to ni rubber èmi fẹ́ràn láti máa wọ tàbí ìyí to bá ni leather.

Iṣu, iṣu jé, i-iṣu jé òùn, oúnjẹ tí a máa ń wà nínú ilẹ̀, ilẹ̀ lọ máa ń gbin si. Tí ó bá ti gbó, a máa wàá, tí ènìyàn bá ti wà á, láti jẹ́, èèyàn ó bẹ́, tí a bá bẹ́ tán, a máa là á, síí bá bá ṣe fẹ́ là á sí, a máa kó sórí iná bomi si fi iyọ̀ sí, la máa gbé kaná láti sè é, kó rọ̀, tó bá ti rọ̀ tán, ó di jíjẹ, a de le fi gúnyán, bí tá ba fi gúnyán, ó máa di òkèlè tí a máa fi jẹ ọbẹ̀.